Èmi ò tíì gun alùpùpù rí o. Mi n ti gun rí. Alùpùpù mi n ti ìgò rí. Mi n ti ìgun alùpùpù rí. Èmi ò ti ẹ̀ tí gun rí rárá. Láti ìgbà t'an tí bími, mi n ti gún rí, alùpùpù.

Mo fẹ́ràn ká má lọ sí ibi etí ìkó, ẹni tó bá lọ sí ibi etí ìkó iyèré ó máa ṣí, yóò lè mọ̀ wípé ilé ayé yìí a san ni, iyèré ó máa ṣí ní gbogbo ìgbà.

Báwo ni ìwà ìṣọwà rẹ ṣe rí? Ìwà ìṣòwò rẹ̀, mo máa ń tọ́jú rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Mo máa ń tọ́jú rẹ̀, mo máa, mo dìdíì ṣe àpò fún ni tí mo wá dìdíì má ń gbe káàkiri, mo máa dìdíì.

Ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá, nígbà tí mo bá tó bá jẹ wípé èyí tí mò ń lò motì fúyàn àbí èyí tí mò ń lò? Ó nílò àtúnṣe, mà wá ra ẹ̀rọ ayárabíàṣá.

Orí máa ń fọ́ mi ní èkọ̀ọ̀kan tí mo bá ti ṣe wàhálà jù, tí mo bá ti ṣe wàhálà jù orí máa ń fọ́ mi ní èkọ̀ọ̀kan. Màá sì tètè lọ ra òògùn tí mo máa ń lò. Àwọn eléebò máa ń pè é ní òògùn orí fífọ́.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú, òhun ni wípé kí n tí ṣètò gbogbo ohun tí máa nílò, kí n tí má rò àwọn ìtọ́jọ́ iwájú sílẹ̀, tọ́jọ́ iwájú yóò ṣe dára, kí n sì fi ọ̀nà mi lé Ọlọ́run lọ́wọ́.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù oun ni ẹgbẹ́ àwọn tí wọ́n máa ń sáré àti tí wọ́n máa ń gba bọ́ọ̀lù. Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ló ni ẹgbẹ́ àwọn tó máa ń sáré àti àwọn tó máa ń gba bọ́ọ̀lù.

Mo mọ̀ tí wọ́n ṣe ń ka àwòrán ilé. Mo mọ̀ lọ́pọ̀lọpọ̀. Kò sí àwòrán ilé tí mi lè kà. Mo mọ̀ tí wọ́n ṣe ń ka àwòrán ilé. Mo mọ̀ torí pé mo lọ sí ilé ìwé ẹ̀kọ́ gíga. Mo mọ̀

Mo ní ètò láti fẹ́ fi iṣẹ́ mi sí ètò mi ilẹ̀ mìíràn tí mo bá rí ààyè àti àkókò àti owó. Mo fẹ́ láti gbé iṣẹ́ mi lọ sí ìlú ibòmíràn.

Èmi ò tí wọ inú ẹ̀rọ ìgbésókè rí, ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ wípé émi ná ó wònú rẹ̀ yóò gbé mi lọ sí ìlú ọba. Mi ò tí bá ẹnikẹ́ni sọ̀rọ̀ rí nínú ẹ̀rọ ìgbésókè, ṣùgbọ́n màá máa bá wọn sọ̀rọ̀ nígbà tí èmi náà bá wọ inú ẹ̀.

Mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ọkọ̀ ojú irin, mi ò tíì rìn pẹ̀lú ẹ rí. Ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú Ọlọ́run wípé màá rìn pẹ̀lú ọkọ̀ ojú irin, ojú irin, màá rìn pẹ̀lú ẹrí tí ó sì gbé mi lọ ìlú ib'omíì.

Àwọn inkan to wà nínú àpò owó mi, kọ́kọ́rọ́ tí wọ́n fi máa ń sílẹ̀kùn ilé, ó wà nínú àpò owó mi. Kọ́kọ́rọ́ ti won máa ń fi sílẹ̀kùn yàrá, ó wà nínú àpò owó mi. Owó gangan ti ká lára rẹ̀ ń bẹ nínú rẹ̀.

Mo mọ bí tí a ṣe ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ yẹn gan ni mo máa ń gbé lọ sí ilé ìwé nígbà tí mo wà ní ilé ìwé. Mo máa ń gun lọ sí ilé ìwé ẹ̀kọ́ mi. Mo máa ń gun kẹ̀kẹ́ lọ sí ilé ìwé ẹ̀kọ́ mi. Mo mọ bí tí a ṣe ń gun.